Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́. Inú mi máa ń dùn tí mo bá ń ṣe ìmọ́tótó ilé mi. Tí mo ba fẹ ṣe ìmọ́tótó, mo máa ń gbá ilẹ̀, màá tún máa ń mú nnkan tí wọ́n fi nu ilẹ̀ fi nu ilé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn tí mo máa ń lọ, a máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Wednesday, ọjọ́ Saturday àti ọjọ́ Sunday yẹn, ọjọ́, ọjọ́ ìsinmi. Ní ọjọ́ Wednesday, ago márùn-ún atabọ a máa bẹ̀rẹ̀ ìsìn, a tẹ̀ máa parí ní ago mẹ́jọ atabọ. Ọjọ́ Saturday, a máa lọ ní àárọ̀ lágọọ mẹ́jọ, a dẹ̀ máa parí lágọọ kan. Ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi, a máa lọ ní ago méje, a tẹ̀ máa parí ní ago méjìlá.

Rárá o, rárá o, rárá o. Mi ò fẹ́ràn ìrìn òkè o. Àh! Ǹkan oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ sí ìyẹn. Tí ẹranko bá wà ní orí òkè nǹkan, ibi tí mo ti ń gún òkè lọ, tí apáta bá lọ wó lu mi ńkọ́? Ibi tí mo ti ń gún òkè lọ, tí màá lọ yọ̀ ṣubú, tí mbàá lọ jábọ́, àǹ páápaá jù lọ. Ẹ̀rù òkè ń bà mí, tí màá lọ jábọ́, tẹ́sẹ̀ mi bá lọ kán ńkọ́?

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí ń má ya àwòrán pẹ̀lú fóònù mi ẹ̀rọ ìgbẹ́kà mi, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Tí má ti wá ya àwòrán, mo má ń gbé wọn sójú òpó ayélujára, káwọn èèyàn rí lọ́pọ̀lọpọ̀ yanturu. Tí mo bá ń ṣe ìnáwó, mo má ń ya, màá wá gbe sórí ibẹ̀

Bi mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ tí mo bá rí àwọn n tó nílò ì- tó nílò ìrànwọ́, mo máa ń ràn wọ́n lọ́wọ́. Tí mo bá rí àwọn ènìyàn tí ó gbé nǹkan sórí tó sì wú wo gidi gan, màá bá wọn gba ẹrù. Tí bá sì rí ẹni tí ebi ń pa torí ìrànwọ́ pórísìírísìí tí ebi ń pa tí ó ti jẹun láti ìgbà kan sí ìgbà kan, màá fún ènìyẹn lówó díẹ̀ kó lọ fi jẹun. Bá dẹ ri ẹni tí ò láṣọ, tó jẹ́ pé aṣọ kan ló ń wọ̀ lójoojúmọ́, màá fún ènìyàn ní aṣọ, àwọn kan nínú àwọn aṣọ mi kó náà lé wọ.

Ó ní ìgbà kan tí bàbá tó bí mi lọ́mọ, tí wọ́n rìnrìn àjò lọ sí Abuja, ìhín Olú ìyàjọ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún kan àgbọ́ látọ̀dọ̀ bàbá tó bí mi lọ́mọ. Ó kan ìdí jọ kan náà ni tí mo dé láti sùkù. Ìgbà tí màá fi wọlé tí màá fi jáde, a kan ṣàdédé bọ̀ tí ọlọ́kadà kan gbéyàn kan wọlé. Ìgbà tí màá fi sá jáde kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀, mo bá rí bàbá mi, mo mi ṣunkún nínú tèmi kan dùn ni pé ó ti pẹ́ tí mo ti rí wọn. Wọ́n ti bá mi ra nǹkan ọmọdé ń ṣe mi nígbà yẹn, mi ò mọ ọ̀tún lọ só sí. Mo mi ṣunkún.

Mo máa ń ní ìpàdé lójoojúmọ́ tí n bá fẹ́ wò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀. Bí i pé mi ò ní ìpàdé rárá, mo nípa, máa ní ìpàdé tó mẹ́wà. Bí i pé mi ò ní rárá nìyẹn. Ojoojúmọ́ ni mo máa ń ní ìpàdé, ojoojúmọ́ ni mo máa ń ní ìpàdé. Ó dẹ̀ láàwọn ìpàdé kan tó jẹ̀ pé òru ni mo máa ń ní wọn. Imi wá tó jẹ̀ pé àárọ̀ ni, imi wá tó jẹ̀ pé ọ̀sán ni. Ahhh.

Adùn tí mo fẹ́ràn ní ice cream ni strawberry. Ṣùgbọ́n tí n bá rí à ice cream tí wọ́n po adùn ẹ́ pọ̀, bíì vanilla àti strawberry, màá gbádùn rẹ̀ gan-an gidi gan ni.

Hmm, dátà tí mo máa ń lò lọ́sọ́ọ̀ṣẹ̀ pọ̀ tó, hmm, ó pọ̀ tó thirty gig. Ìgbà mí mo máa ń lò tó fifty, ìgbà mí mo máa ń lò sixty nítorí àwọn ìpàdé tí mo máa ń ní lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ àgbéká mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ. Sé mo fẹ́ kú ni? Mi ò tí ṣe tán ati kú. Ẹni tí ò bá ti tẹ̀lé òfin ìyára ọkọ, ẹni yẹ ti ṣe tán, a ti kú ni ye. Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ torí mi ò tí ṣe tán láti kú.

Ìgbà kí ìgbà ni mo fẹ́ràn jù, ìgbà kí ìgbà nínú témi máa ń dùn. Tó bá jẹ́ òwúrọ̀ ni kò sí wàhálà, tó bá jẹ́ ọ̀sán náà ni, tó bá jẹ́ ìrọ̀lẹ́ ni kò sí wàhálà, tó bá jẹ́ alẹ́ ni kò sí ìgbà tí èmi ò fẹ́ràn. Gbogbo ẹ̀ lọ lọ́hùn dá. Kaṣí bá lè gbádùn rẹ lọ lọ́hùn fi dá gbogbo ẹ̀ báyẹn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìdárayá gan. Eré ìdárayá jẹ́ nǹkan tí mo like gan ni. Ó máa ń jẹ́ kí ara mi dá yí gé. Máa jẹ́ kí ara mi le. Eré ìdárayá tí mo like, tí mo dẹ̀ máa ń ṣe, tí mo fẹ́ràn, tí mo máa ń ṣe, mo máa ń sáré, mo máa ń ṣe press up, mo máa ń gbá bọ́ọ̀lù, mo sì máa ń ná ra.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo mọ bí wọ́n ti ń fọn, mo mọ bí a ti ń fọn kakaki, mo mọ bí a ti ń fọn fèrè. Ìgbà tí mo kókó bẹ̀rẹ̀ kò rọrùn, gbogbo ẹ̀kẹ́ ló máa ń ro mí. Kínìkan wa ṣẹlẹ̀, mo, mo rí i pé ìgbà tí mò ń, tí mò ń kọ́ wọ́n ti ń fọn kakaki, ọrùn mi wá bẹ̀rẹ̀ sí ní fẹ́, ó bẹ̀rẹ̀ sí ní fẹ́. Nísìínyi mo fi kakaki ń pa owó, mo máa ń fọn kì í di gan.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mò máa ń sáré. Eré jẹ́ ǹkan lára àwọn ǹkan tí mò, tí, tí mò fẹ́ràn kí mà, kí mà ṣe fún eré ìdárayá. Oríṣiríṣi ọ̀nà ni mò máa ń gbà fí sáré. Ìgbà mí wà tó yẹ pé tí mà ń gbá bọ́ọ̀lù ni mò máa ń sáré. Ìgbà mí wà tó yẹ pé mà kàn sáré náà ni fún wákàtí kan. Èyí i tí mò ṣe fẹ́ràn kí mà sáré ni pé ó dáa fún ìlera ara mi.

Rárá o, rárá o, mi ò kí ń lo ìbọrùn. Ìdí ni pé ọkùnrin ni mí, àwọn obìnrin ló máa ń lo ìbọrùn. Fìlà lèmi máa ń lò, àwọn tó tí máa ń lo ìbọrùn tó jọ́ kùnrin ni àwọn Mùsùlùmí. Ọmọ lẹ́yìn Jésù Kristi lèmi, Krìstẹ́nì lèmi. Mi ń wọ ìbọrùn.

Rárá o, rárá o, mi ò kí ń ṣe eré idan. Ìdí ni pé eré idán lòdì sí ìwà tó yẹ kí Kristẹni máa wù. Nítorí náà, mi ò kí ń ṣe eré idán.

Kò sí ìgbà kí ìgbà tí mi ò le fọ aṣọ. Ìgbà mí wà tó ẹ pé máa kó gbogbo aṣọ mi jọ, màá sì fọ wọn ní ọjọ́ Saturday. Ìgbà mí wà tó ẹ pé tí mo bá ti lo aṣọ tó ti dẹ̀ tí lónìí, màá fọ̀ọ́ lónìí. Tím bá lò ó mi lọ́la, màá fọ̀ọ́. Kò sí ìgbà tí mi ò le fọ aṣọ mi.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni wọ̀nyíi. Ìgbàmií wà tí màá béèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ mi níbiṣẹ́. Ìgbà mí sì wà tó jẹ́ pé mi ò ní jẹ́kẹ́rúbami tí ìṣòro bá ti jáde. Mi ò ní jẹ́kẹ́rú bá mi, màá dúró gidigbi. Ìgbàmíi wà tó jẹ́ pé tí ìṣòro bá jáde, kò ń ṣ'agidi, èèyàn ó farabalẹ̀ ni. Tí n bá farabalẹ̀ màá wá ronú kí n tó gbé ìgbésẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n kòun ṣe ojoojúmọ́ ni mo máa ń jẹ oúnjẹ òpópónà. Ìgbà mí wà fún ẹ pé oúnjẹ òpópónà kò jẹ́ fojú rí depódepó pé èèyàn ó wa ti bo ẹnu tẹ́yìn o jẹ. Tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀, mi ò ní jẹ oúnjẹ òpópónà. Àwọn oúnjẹ òpópónà tí mo n máa rà ni ẹran súyà, àkàrà, búrẹ́dì, mọ́ímọ́í àti àwọn oúnjẹ mìíràn tí mi ò lè dárúkọ.

Nǹkan pọ̀ tó máa ń mú mi ń rẹ́rìn-ín. Mo lá àwọn ọ̀rẹ́ tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí, tan bá bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo ǹkan, màá ma rẹ́rìn-ín ní sáà, màá ma rẹ́rìn-ín. Àwọn kan dẹ̀ wà, àwọn eléré ìtàgé kan wà tó yẹ pé tó bá ṣe fíìmù jáde, tó bá ṣe eré jáde, ìyẹn ó mọ ń rẹ́rìn-ín sáà. Ìgbà mì wà tó yẹ pé màá rántí àwọn ǹkan tí mo ṣe ní ìgbà tí mo yìí kéré, màá mọ ń rẹ́rìn-ín. Nítorí àwọn ǹkan tí mo ṣe ní ìgbà náà, ìgbà tí mo fi kéré yẹn, mi ò lè dán wọ́n mọ́ nísìínyi ọjú amanti mi.

Àárọ̀ yìí ni mò ń lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Mo jẹun ní ilé oúnjẹ ní àná. Kò sí ọjọ́ tí mi ò kí ń lọ jẹun, nítorí pé mò ń máa ń ṣiṣẹ́ gan, mi ò kí ń ráyè dá iná. Nítorí náà, mo máa ń ra oúnjẹ, mo máa ń lọ sí ilé oúnjẹ lọ jẹun dáadáa.

Àwọn nǹkan, àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni; káàdì ìdánimọ̀ mi wà níbẹ̀, káàdì tí mo lè fi gbowó ní báǹkì wà n bẹ̀, owó mi náà wà n bẹ̀. Káàdì ìdánimọ̀ ìdí tó fi wà n bẹ̀ ni pé tí n bá jáde kọ́lọmọjà rí làbúrú, tọ́lọpọ̀ bá kó àwọn èèyàn àbí tọ́lọpọ̀ bá àwọn àbẹ̀ tó ń bá bèrè pé ta ni mí, màá le fi káàdì ìdánimọ̀ mi, màá fi hàn wọ́n, wọ́n sì tún mi sílẹ̀, wọ́n jẹ́ kí n lọ. Káàdì ìkejì tó wà níbẹ̀, màá fi ń gbowó lẹ́nu ẹ̀rọ àpòwo jáde ní, ATM machine.

Kò sí ẹ̀fọ́ tí èmi ò lè jẹ, kò sí ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju, gbogbo ẹ̀fọ́ ni mo ń jẹ. Mo n jẹ ẹfọ ṣọkọ ẹfọ iyanapaja, ẹfọ tẹtẹ. Kò sí ẹ̀fọ́ tí èmi ò lè jẹ n tèmi, Ọlọ́run lo dá gbogbo ẹ̀.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo máa ń gbàdúrà kó kan mi fi mọ́, mo sì tún máa ń ka àwọn ìwé rere kó kan mi fi mọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Béèré yìí ni agbára. Ǹkan pọ̀ tí mo máa ń mu. Àwọn kan wà tó dùn, àwọn kan wà tó korò. Àwọn èyí tó dùn yẹn, àwọn ọtí ròdòròdó ni yẹn, àwọn soft drink bíi coke, fanta, malt. Àwọn kan wà wà tí mo máa ń mu tó korò. Àwọn iyẹn ogún àgbo. Mo fẹ́ran wọn nítorí pé àgbo tí máa mú yóò jẹ́ kí ara mi yá. Ǹkan sì tun wà tí ẹ pé mo máa ń mu tí ò tí ò ní kò ní kọ́lọ̀, omi ni ó dẹ̀ ṣe pàtàkì, omi olọ́ta. Omi ni ohun mímu tí mo fẹ́ran jù.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ojú mi dára, ojú mi dára. Mò ń ríran dáadáa. Mò ń ríran, mò ń rí àwọn nǹkan tó jìnnà. Tẹ́ntẹ́, tẹ́ntẹ́, tẹ́ntẹ́. Mò ń ríran, ojú mi, ojú mi dá. Mi ò lo gíláàsì, mò ń ríran dáadáa.

Ah! Dáradára mo mọ bí wọ́n tí ń se oúnjẹ. Ehn, mo lè se ìrẹsì, mo lè se ọbẹ̀ aláta, mo lè se ọbẹ̀ ẹ̀fọ́, ha, mo lè se ọbẹ̀ gbẹ̀gìrì, ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ewédú, mo lè se ọbẹ̀ oríṣìíríṣìí, mo lè ro sẹ̀mọ́, mo lè gúnyán, mo lè ro fùfú, mo lè tẹ̀bà, mo lè se índomie, mo lè se ẹ̀wà, mo lè se spaghetti, mo lè se oríṣìíríṣìí irúfẹ́ oúnjẹ. Mo mọ bọ́n ṣe ń se oúnjẹ yí ó dẹ́ dún. Kò sí anybody tó le jẹ oúnjẹ mi, kò sí èèyàn tó le jẹ oúnjẹ mi, tí o ni oúnjẹ mi ò dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́. Àwọn oríṣiríṣi nǹkan ló wà tí eyan lè fi kọ ìwé pẹ̀lú ọwọ́. A lè lo ẹfun ìyẹn chalk, a lè lo èédú láti fi kọ ǹkan sórí ara ògiri, a lè lo bírò, a sì lè lo pencil. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́

Rárá o, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ o. Ilé mo ti máa ń mu coffee. Ìdí ni pé ibi iṣẹ́ kò sí ibi tí mo ti lè mú. Mi ò dè lè jáde níbi iṣẹ́ kí ni coffee ló kù tí mo fẹ́ lọ rà. But mo máa ń mu coffee, mo ń mu dáadáa. O lè fi omi gbígbóná, o lè fi omi gbígbóná ṣe, o lè fi omi tútù ṣe, o lè fi mílìkì síi, o lè fi ṣúgà síi, coffee dùn.

Bẹ́ẹ̀ni o, mo ní, mo ní àgbàlá òjò. Ilé tí mo ń gbé ní àgbàlá òjò tó tóbi márùn-ún. Bẹ́ẹ̀ni o, mo ní, mo ní àgbàlá òjò. Ama fin ṣú òjò ni, am fin gba òjò ni omi òjò yẹn èyàn lè fi fọ abọ́, èyàn lè fi fọ aṣọ, alefi fọ toilet, alẹ́ fi flush.

Bẹ́ẹ̀ni o, ìbéèrè o kì í pà yàn ó sì da kí èèyàn máa gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn àgbàlagbà àwọn tó jù yàn lọ lọ́jọ́ orí. Fún ìdí èyí, mo máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn.

Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nkan bí ọjọ́ mẹ́wàá sẹ́yìn, mo ra MP3 player kan ní Jumia ní orílẹ̀ èdè Nàìjíríà.

Rárá o, mi ò máa ń lo èrò ìrànwọ́ òhún, etí mi sì dára. Mi ò máa ń lo èrò ìrànwọ́ òhún. Àwọn tó ní etí tí ò da ni wọ́n ń lo èrò ìrànwọ́ òhún.

Àwọn app tí mo máa ń lò jù ni WhatsApp, YouTube, Instagram, Facebook, Gmail. Gbogbo àwọn app yìí máa ń jẹ́ kí àwọn nǹkan tí mò ń ṣe lórí ìtàkùn ayélujára kó lọ déédé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ìtọ́jú ọjà ṣe pàtàkì tí ẹ bá fẹ́ rí èrè jẹ. Mo máa ń to àwọn ọjà mi lórí àtẹ, màá to dáadáa. Mo tún a máa ń ṣọ àwọn ọjà mi kó má bàjẹ́ kí wọ́n bá wọ gbèsè.

Ìgbà tí mo máa ń gé irun mi ni ọjọ́ Saturday. Mo fẹ́ràn kí n máa gé irun mi ní ọjọ́ Saturday, nítorí kí n báa le jọ èèyàn gidi àti èèyàn dáadáa ní ọjọ́ ìsinmi ní ilé ìjọsìn wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo àwọn ohun ọ̀ṣọ́ bí ìwúrà. Wúrà jẹ́ gẹ́gẹ́ bí ǹkan ọ̀ṣọ́, ǹkan ọ̀ṣọ́ tó, tó wọ́n gidi gan an. Ó wọ́n.

Ìbáṣepọ̀ rere ṣe pàtàkì fún àṣeyọrí iṣẹ́ wa. Mo máa ń bá àwọn tí mò ń ṣiṣẹ́ pọ̀. Mo má ń bọ̀wọ̀ fún wọn. Mo má ń ní sùúrù gidi gan fún wọn.

Bẹ́ẹ̀ni, aṣọ.ìbora jẹ́ ǹkan tí mi ò le ṣe láì má lo tí má fẹ́ lọ sùn. Aṣọ ìbora dára lọ́pọ̀lọpọ̀., kò ní jẹ́ ké fọn jẹ èèyàn, kò ní jẹ́ kó tutù mú èèyàn, yóò jẹ́ kí èèyàn sùn dáadáa bí ọmọ kékeré. Nítorí náà, mo máa ń lo aṣọ ìbora nígbà tí mo bá ń sùn.

O ti pẹ́ tí èmi ti ní àlà burúkú gbẹ̀yìn, o ti pẹ́, o ti pẹ́. Àlà burúkú tí mo ní gbẹ̀yìn ni àlà tí mo rí pé ìyá mi ṣaláì sì, wón fi bomb wón fi pa wón lójú aláyẹ̀n. Àlà burúkú ni aláyẹ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń na ara mi bí mo bá ti jí ni àti àárọ̀ lárọ kùtùkùtù. Nǹkan tí mo máa ń kọ́ ṣe ni kí n, kí n jọ ara ṣó-sósan, kí n jọ ara sósi, kí n na gbogbo ara mi. Nǹkan tí mo máa ń ṣe niẹ.

Oríṣìíríṣìí káàdì ìṣe ló wà. Kaadi ìṣe kan wà tó yẹ pé nǹkan tí wọ́n kọ sórí rẹ̀, nǹkan okoòwò mi ni. Kaadi míì sì wà tó jẹ pé àti ibi iṣẹ́ tí wọ́n gba èèyàn sí ni wọ́n ti máa ń fún èèyàn. Nítorí kí, kí èèyàn lè fi dá ara rẹ̀ mọ̀ níta tí nǹkan bá ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá bá lọ káàkiri, tí wọ́n ṣa ń lọ káàkiri. Irú káàdì ìṣe ẹ wà. Kaadi ìṣe lẹ́kìíji tí mo darukọ yìí, òun ni mo ní. Ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n ṣe fún mi. Nítorí ó máa rán mi lọ sí àwọn ibi kan tó yẹ pé, tí èèyàn ò bá ní káàdì ìṣe, èèyàn ò lè wọ ibi ibẹ̀

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìṣé ju wákàtí lọ nítorí pé ìgbà mìíràn wà tí iṣẹ́ o gbo mimú tí mi o ní le parí iṣẹ́ tí wọ́n fún mi wí pé kí n ṣe níbi iṣẹ́ ní wákàtí. Ṣùgbọ́n tí n bá dúró tí mo ṣe ìṣé ju wákàtí lọ, màá padà parí iṣẹ́ náà.

Rárá o, rárá o. Mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Ìdí tí mi ò tíì fi gun orí ní èyí, mo bẹ̀rù omi bí mo ṣe wá yìí, mi ò mọ̀ odo wẹ̀ tí nǹkan bá lọ ṣẹlẹ̀ nínú ọ̀ orí ọkọ̀ ojú omi. Báwo ni màá ṣe wọ ọ̀dọ̀ já síbi tí nǹkan ọ̀ní ti ṣe mí? Fún ìdí eléyìí mi ò gun ọkọ̀ ojú omi rí. Mi ò dẹ̀ ro bóyá màá gun títí tí màá fi jáde kúrò láyé.

Rárá ó, mi ó lú etí mi ó. Kílódé tí màá ṣe lu etí mi? Ọmọ lẹ́yìn Jésù Kristi ni èmi, ọkùnrin sì ni mí. Kò sí ǹkan tí lílu etí fẹ́ ṣe fún mi nílé ayé mi báyìí.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ó yàtọ̀ síra wọn. Tí ó bá jẹ́ ẹni tí mo jùlọ bí àbúrò, káàárọ̀ káàṣán ti tó. Tó bá jẹ́ ẹgbẹ́ mi ni màá báa lọ́wọ́. Tó bá sì jẹ́ àwọn òbí mi àbí àwọn tí ó ju, tó ju àwọn òbí mi lọ, màá dọ̀bálẹ̀ kí wọn ni.

Rárá o, rárá o, rárá o. Kò tó. Owó tí mò ń gbà ò dára tó nítorí àwọn nǹkan ti wọ́n nínú ọjà, nǹkan ti wọ́n gógó. Epo wọ́n, ìrẹsì wọ́n, omi wọ́n, ẹ̀wà wọ́n, gbogbo nǹkan ti gbowó lórí.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Mo ní orúkọ tó pọ̀. Orúkọ tí mò ń jẹ́ tó jẹ́ orúkọ alákọ́kọ́ mi ni Freedom. Freedom ní gẹ̀ẹ́sì ó jẹ́ òmìnira ní èdè yorùbá. Mò ń jẹ́ Isaac ní Gẹ̀ẹ́sì, ní èdè Yorùbá ẹ̀rín ni Isaac ń jẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Páápàá jùlọ àwọn ǹkan ilé tí extension àbí socket bá bàjẹ́, mo mọ bí a ṣe ń tún ṣe. Tí fan bá bàjẹ́, mo mọ bí a ṣe ń tún ṣe. Tí ilẹ̀kùn náà bá bàjẹ́, mo mọ bí a ṣe ń tún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lè tún ṣe bí mo ṣe wà yìí. Tí bàtà náà bá bàjẹ́, mo mọ bó ṣe ń so bàtà, mo mọ bó ṣe ń lẹ̀ pẹ̀lú gọ́ọ̀mù, mo mọ bó ṣe ń tún window ṣe, mo mọ bó ṣe ń tún ilé ìyàgbẹ́ ṣe tó bá bàjẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi, ṣùgbọ́n kò ń ṣe ìgbà gbogbo ni mo máa ń rántí àlá mi. Ìgbà mí wà tí ó jẹ pé màá lá là, mi ò tiẹ́ ni rántí rárá àti rárá. Ìgbà mí wà tí ó jẹ pé màá lá là, àkọ́kọ́ mi ò ní rántí, ṣùgbọ́n nǹkan le padà ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn tí máa fi máa rántí àlá mi.

Mo máa ń jí ní àárọ̀ pẹ̀lú ago, mo sì máa ń jí pẹ̀lú ìdúpẹ́ sí Elédùmarè tó dá ẹ̀mí mi sí. Mo máa ń gbàdúrà láàárọ̀ tí màá ti jí kí n tó jàjẹlọ ibi tí mò ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìbọ̀wọ́ torí mo máa ń lọ sí ilé ìwòsàn lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Tí n bá sì tí lọ, mo máa ń lo ìbọ̀wọ́. Mo máa ń lo ìbọ̀wọ́ náà láti fi pa òtútù. Ìbọ̀wọ́ dára gidi gan láti fi pa òtútù.

Ó máa ń kọ gbogbo rẹ̀ sínú ìwé láti ṣètò gbogbo ẹ̀. Mo ti wá máa pín àwọn iṣẹ́ àkànṣe yìí sí wẹ́wẹ́ kò le rọrùn láti ṣe. Mo ti wá máa ń fi ọwọ́ so ọwọ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì kí iṣẹ́ àkànṣe kó fi lè lọ dédé ká fi lè rí i ṣe.

Mo máa ń rí dájú pé mo ra ọjà lọ́wọ́ àwọn tí mo fi ọkàn tó tí ó ní dàá mí nù. Mo sì tún máa ń rí dájú pé àwọn ọjà tí mo ra, ọjà gidi ni. Kò ń sọjà gbàrúfù.

Tíì ni mo fẹ́ràn jù. Kọfí dúdú èmi ò sí like ǹkan tó dúdú. But tíì ò dúdú tí máa fi mílìkì sí bí ó tó funfun sí, tí máa fi mílìkì sí coffee, coffee náà lè funfun, but kò ní funfun tó tí coffee sì wà ní ó ní ìtọ́wò tó korò, korò lẹ́nu tí ò sì ní ìyàn.

Mo máa ń dúpẹ́ lọ́wọ́. Àwọn tó bá ti. Yin mí, mo sì tún máa ń jẹ́ kí àwọn tó bá ti yin mí mọ̀ p èmi kọ́, agbára mi kọ́, agbára Ọlọ́run, Elédùmarè ni. Tí wọ́n bá yin mí, ara mi máa yá ṣiṣẹ́, màá fẹ́ ṣe. Ju bí mo ṣe lọ tẹ́lẹ̀. Ó da lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ń yin èèyàn.

Bí mo ṣe máa ń kọjú àsìkò ìparí iṣẹ́, ó pé oríṣìíríṣìí. Ìgbà mí wà tí màá farabalẹ̀ kí jìnìjìnì má ko, kó má ko bá mi. Ìgbà mí wà tí màá farabalẹ̀ kí jìnìjìnì má ko, kó má ko bá mi. Ìgbà mí wà tó jẹ pé màá tètè bẹ̀rẹ̀ sí ṣíṣe mi kí àsìkò ìparí iṣẹ́ kó má bà a ká mi mọ́

Mo máa ń tọrọ àforíjì láti àwọn èèyàn, látọwọ́ àwọn èèyàn tí mo bá ṣẹ̀, màá fi gbogbo nǹkan tó bá ní ìtumọ̀ sí wọn, màá fi bẹ̀ wọ́n, màá fi ọlọ́run ná bẹ̀ wọ́n, màá fi gbogbo nǹkan tí wọ́n fẹ́ràn láyé yìí tó ní ìtumọ̀ sí wọn, màá fi bẹ̀ wọ́n pé kọ́ má bínú, kówon jọ̀ kí wọ́n dárí jí mi.